Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀ tàbí ṣe o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa wo ìràwọ̀ ṣùgbọ́n mi ò ní irinṣẹ́ tí a fi ń wo ìràwọ̀. Mo máa ń wo wọ́n ní àti òkèrè ni.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Ní ọ̀dọ̀ wa, a ò ní àṣà kankan tí a máa ń ṣe. A fi, ìgbà Kérésì tí a máa ń péjọpọ̀ tí a máa ń ṣe.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Ehn, mo máa ń gbọ́ orin tí mo bá wà nínú ọkọ̀. Máa fi orin sí i, máa dẹ̀ ma gbọ́ orin. Nígbà míì, mo máa ń gbọ́ àwọn ìròyìn láti orí rédíò, ṣùgbọ́n ní gbogbo ìgbà orin ni.

Kí ni ìgbádùn rẹ? Ehn, ojoojúmọ́ ni ìgbádùn tèmi and kò jẹ́ sí ohun kan tí mi ò fẹ́ràn. Ṣùgbọ́n mo, mi ò fẹ́ràn ìwà ìdọ̀tí àti ìwà erii. Lẹ́yìn èyí, gbogbo ǹkan ni èmi ìgbádùn tèmi.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ehn, mo fẹ́ kọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan bí a ṣe ń ṣe àwọn, eh, èso kéékèèké tí a máa ń jẹ. Mo fẹ́ bí wọ́n ṣe máa ń gbin àwọn flower. Mo fẹ́ kọ́ àwọn bí a ṣe ń gbin igi.

Kí ni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Nǹkan pàtàkì tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni tí mo bá rí ẹni tí wọ́n gbé iṣẹ́ fún tó yẹ kó ṣe iṣẹ́ tí kò ṣe iṣẹ́, ó máa ń tá mi lára gan-an ni àwọn tó máa ń fi iṣẹ́ falẹ̀.

Ṣé o ń wọ gíláàsì? Rárá, mi ò kí ń wọ gíláàsì. Rárá àti rárá, mi ò wọ gíláàsì fún ojú. Ṣùgbọ́n mo máa ń wọ gíláàsì fún òòrùn lẹ́ẹ̀kọ̀kan, ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà ni mo máa ń wọ gíláàsì. Ṣùgbọ́n mi ò ní gíláàsì fún ojú dúdú.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Rárá, mi ò ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Mi ò ti wọ ọkọ̀ ojú irin rí rárá àti rárá. Ṣùgbọ́n mo ní ẹ̀rù láti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin ní ọjọ́ kan. Mo sì ń gbèrò mo de ní igbagbo pé lọ́jọ́ kan màá rìn pẹ̀lú ọkọ̀ ojú irin.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ẹ̀, ètò ìdárayá tí mo ní ni kí a máa kọ orin, kí n máa gbọ́ orin. Mi ò fi bẹ́ẹ̀ máa ń jáde lọ fún ètò kankan ṣùgbọ́n tí mo bá wà níle, mo máa ń gbọ́ àwọn orin.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Ẹ à ní ìbáṣepọ̀ tí ó dára, a máa ń jọ ṣe iṣẹ́ pọ̀, ó dẹ máa ń rán mi láti ṣiṣẹ́ ó dẹ̀. Nígbà gbọ pé iṣẹ́ tí mo bá ṣe, pé iṣẹ́ tí ó dára ni, so, nítorí ìdí èyí a ní ìbáṣepọ̀ tí ó dára gan ni.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá sìn? Tí ènìyàn bá fẹ́ sìn, a máa ń fi ọwọ́ tàbí àkásífu bo imú ni kò má ba tà bá àwọn tí o wà ní ẹgbẹ́ ènìyàn, so tí mo bá fẹ́ sìn, mo máa ń fi ọwọ́ bo imú.

Ṣé o máa ń lo ọ̀pá ìfàmúrà nígbà tí o bá mú ohun mímu? Ẹ̀ẹ̀kọ̀kọ̀kan ni mo máa ń lo ọ̀pá ìfàmúrà, kò ṣe ní gbogbo ìgbà. Ó de ní irú nǹkan tí mo bá mú tí mo máa fi lo ọ̀pá ìfàmúrà, ṣùgbọ́n kò ṣe ní gbogbo ìgbà ni mo máa ń lò ó.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Èrò tuntun máa ń wá sínú ọkàn ènìyàn ni, kò ṣe ènìyàn ló máa ń mú èrò tuntun wá. Tí èrò tuntun bá wá sínú ọkàn ènìyàn, ènìyàn á dẹ̀ gbé kalẹ̀ pẹ̀lú àwọn tí òun jọ ń ṣe iṣẹ́. Pé à nǹkan báyi báyi ni mo rò, nǹkan báyi báyi ni ó wá sọ́kàn mi, ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Mo máa ń kọ àwọn àdéhùn mi sílẹ̀ sí inú ìwé kan kí ń má ba à gbàgbé. Mo ní ìwé kan tí mo máa ń kọ àwọn àdéhùn sí tàbí máa fi wọ́n sí orí ẹ̀rọ àgbékawọ kí ń má ba à gbàgbé sínú kàlẹ́ńdà.

Báwo ni o máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́ àbí báwo ni o ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? A máa ń wọ ọkọ̀ lọ sí ibi iṣẹ́ ni. Bí mo bá ti jí jáde, màá wọ ọkọ̀ láti òpópónà lọ sí ibi iṣẹ́.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn dáadáa, nítorí pé àdéhùn jẹ́ ohun tí ó ṣe pàtàkì. Àdéhùn jẹ́ ohun tí èèyàn ò gbọdọ̀ fi ṣeré, tí ó jẹ́ pé bí èniyan bá fi ṣeré, èèyàn lè fi ọjọ́ ayé rẹ̀ ṣeré. Nítorí ìdí èyí, mo máa ń ka àdéhùn dáadáa, kó yé mi dáadáa kí n tó gbà sí àdéhùn.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Mi ò ní oúnjẹ kan pàtó tí mo fẹ́ràn jù. Gbogbo oúnjẹ tí mo bá ti rí ni mo máa ń jẹ. Kò sí oúnjẹ pàtàkì kan tí mo fẹ́ràn pé oúnjẹ kan ní eléyi tí mo fẹ́ràn jù. Mi ò ní irú oúnjẹ bẹ́ẹ̀.

Ṣé o máa ń fín tùràrí? Mi ò kí ń máa ń fín tùràrí rárá, nítorí pé mi ò fẹ́ràn tùràrí. Mi ò tiẹ̀ gbádùn òórùn tùràrí rárá àti rárá ni. Nítorí òórùn tí ó máa ń jáde láti ara tùràrí ò kí ń jẹ́ kí ń fín tùràrí. Mi ò like it.

Ṣé o máa ń jẹ gọ̀ọ̀mù? Rárá mi ò kí ń jẹ gọ̀ọ̀mù, mi ò fẹ́ràn gọ̀ọ̀mù. Àti wípé àwọn obìnrin ló fi bẹ́ẹ̀ máa ń jẹ gọ̀ọ̀mù, àwọn ni wón gbádùn láti máa jẹ gọ̀ọ̀mù. Ní di éyìí, mi ò kí ń jẹ gọ̀ọ̀mù, mi ò fẹ́ràn láti máa jẹ gọ̀ọ̀mù rárá, àti rárá ni.

Ṣé o ti gun alùpùpù rí? Rárá mi ò tíì gun alùpùpù rí, ṣùgbọ́n mo lérò pé ní ọjọ́ kan máa gun, àbí mo ní ìgbàgbọ́ pé ọjọ́ kan máa gun alùpùpù láìpẹ́ dẹ̀ ni.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Tígbà tí mi ò kí n lọ sí ilé oúnjẹ torí iṣẹ́ mi, ó jẹ́ iṣẹ́ tí mo máa ń jáde ní àárọ̀ máa ń dẹ́bẹ̀wọ̀lé nígbà mìíràn, so ilé oúnjẹ láti máa ra oúnjẹ táa n máa ń jẹ ní ìgbà gbogbo.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Kò sí ìgbà kan tàbí àkókò kan nínú ọdún tí mi ò fẹ́ràn jù nítorí pé mo nígbàgbo pé gbogbo ìgbà àti gbogbo àkókò ni ó dára. Ẹ̀ẹ̀, kò sí èyí tí ò dára nínú ẹ̀, gbogbo àkókò ni mo fẹ́ràn.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Bẹ́ẹ̀ni, mo ní ìwà ìrẹ̀lẹ̀, ìwà tó dára nígbà tí mo bá ń jẹun. Mi ò kí ń máa ń pariwo tí mo bá ń jẹun. Bẹ́ẹ̀ ni, mi ò dè kí ń sọ̀rọ̀ ní ibi tí mo bá tí ń jẹun. Mo jẹ́ ẹni tí o n kẹ̀ sára níbi oúnjẹ gbogbo ìgbà tí mo bá tí ń jẹun, ìbá ṣe nílé àbí ní òde tàbí láàárín àwùjọ, abi láàárín ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. So, mo nígbàgbo pé mo ní ìwà tí ó dára tí mo bá ń jẹun. Mo ní ìwà gidi, ìwà ìrẹ̀lẹ̀, ìwà tí ó dára níbi oúnjẹ.

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Àwọn ìṣòro tí a máa ń dojú kọ níní àwọn ẹ̀rọ ayárabíàṣá pọ̀ lóríṣìíríṣìí. Ṣùgbọ́n èmi nígbàgbọ́ pé kò sí ìṣòro kan tí ènìyàn ò le dojú kọ, tàbí ìṣòro tí ó bá dé tí ènìyàn ò le borí. So gbogbo ìṣòro tí ó bá dé láti ẹ̀rọ ayárabíàṣá ni a máa ń wá ọgbọ́n ta fi máa ń borí wọn.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Ẹ́, nǹkan ìbínú máa ń wà, ṣùgbọ́n kò ń ṣe ní gbogbo ìgbà. Àti pé pẹ̀lú ìṣòro tí ènìyàn ń dojú kọ ní ayé òde òní, nígbà mìíràn tí ènìyàn bá wà nínú ọkọ̀, ènìyàn máa rí ohun ìbínú tó máa ń bí ènìyàn nínú.

Àkókò wo ni ọ́fíìsì rẹ ń ṣí? E, kò sí ìgbà kan tàbí àsìkò kan tí ọ́fíìsì ti wa máa ń ṣí nítorí pé kò sí ìgbà tí a ò kí n ṣiṣẹ́. Gbogbo ìgbà ni a máa ń ṣiṣẹ́. O, a ò kí n ṣiṣẹ́ ní òru ṣùgbọ́n gbogbo ìgbà ni a lè ṣe iṣẹ́ tí ìṣe bọ-- tí ààyè iṣẹ́ bá ti yọ, a ṣe iṣẹ́.

Ṣé o mọ bí a ti ń ka àwòrán ilẹ̀? Àwòrán ilẹ̀. Mi ò mọ bí a ti ń ka àwòrán ilẹ̀ o. Mi ò gbọ́, èmi mọ nǹkan tí wọ́n ń pè ní àwòrán ilẹ̀, àbí àwòrán ilé ni ẹ fẹ́ sọ̀n ni?

Ìgbà mélòó ni o máa ń ṣe àyẹ̀wò ímeèlì rẹ? Ojoojúmọ́ ni mo máa ń ṣe àyẹ̀wò ímeèlì mi, ṣùgbọ́n mi ò lè sọ pé ìgbà báyìí àbí ìgbà mélòó ni ojoojúmọ́, ṣùgbọ́n mo mọ̀ pé ojoojúmọ́ ni mo máa ń ṣe àyẹ̀wò ímeèlì mi.

Báwo ni o ṣe máa ń rí dájú pé ọjà rẹ dára? Eh, mo máa ń rí dájú wípé mo máa ń yẹ àwọn ọjà mi wò ní ọ̀sọ̀ọ̀sẹ̀ kí ń wo àwọn èyí tí ó dára nínú àwọn ọjà yii àti àwọn tí kò dára mọ́. To ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ ni mo máa ń yẹ àwọn ọjà yìí wò tí a máa ń yọ àwọn tí kò dára kúrò tí a máa ń fi àwọn ìmíràn rọ́pò àwọn èyí tí kò dára. Torí a fẹ́ nǹkan tí ó máa bá ọjà jẹ́ fún wa. Torí ìdí èyí, ọ̀sọ̀ọ̀sẹ̀ ni a máa ń yẹ àwọn ọjà yìí wò.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Ehn, bátìrì fóònù mi ò kí fi bẹ́ẹ̀ máa ń dúró pẹ́ jù nítorí pé gbogbo ìgbà ni mo máa ń lò ó.-- ó ló ju wákàtí márùn-ún tàbí wákàtí mẹ́fà lọ, gbà míìràn wákàtí mẹ́rin torí pé mo máa ń lò ó ní gbogbo ìgbà.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Gbogbo ọjọ́ ìsinmi ni a máa ń fọ aṣọ ní ọ̀dọ̀ wa. Ìgbà mìíràn tí aṣọ bá dẹ̀ dọtí tó pọ̀, a máa ń fọ ní ọjọ́ ajé. Ṣùgbọ́n ní gbogbo ìgbà ọjọ́ ìsinmi ni a fi bẹ́ẹ̀ máa ń fọ aṣọ. Nítorí pé kí aṣọ kó má lè pọ̀jù nínú ilé. Ṣùgbọ́n tó bá pọ̀jù, a fọ ní ọjọ́ ìsinmi a tún fọ ní ọjọ́ ajé, kí aṣọ má bá pọ̀jù nínú ilé.